Bẹ́ẹ̀ni, mo ní ètò láti fẹ́ iṣẹ́ mi lọ sí ìlú mìíràn. Ara àwọn ìlú tí ó sì ń wú mí láti fẹ́ lọ ni ìlú Abuja àti ìlú Èkó nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ni ó wà ní àwọn ìlú náà. Àwọn àǹfààní àjẹjẹ̀ tán, èrò pọ̀ nílùú i náà, àwọn olówó sì wà nílùú náà. Ìlú náà jẹ́ àwọn ìlú fún, ẹ́, ajé. Ènìyàn máa tètè rí ajé gbé ṣe ní àwọn ìlú tí mo ń dáakọ yìí. Inú mi máa dùn láti fẹ́ iṣẹ́ mi lọ síbibẹ̀ nítorí pé mo fẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ owó.

Ní àwọn ọjọ́ ti ko dára, ohun ti o máa n mú inú mi dùn pọ̀ lọ́pọ̀lọ́pọ̀ nipá riri ènìyàn ti mo fẹ́ràn jùlọ àti nípa jíjẹ oúnjẹ. Mo fẹ́ràn láti máa jẹ oúnjẹ púpọ̀ nítorí mo fẹ́ràn oúnjẹ púpọ̀. Ni oúnjẹ le mú inú mi dùn ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà, inú mi sì máa ń dùn. Látigbà tí mo ti kéré ni mo se rí pé ní ọ̀pọ̀ tí inú mi bá bàjẹ́, tí mo bá ti jẹun, inú mi máa dùn.

Àwọn ọ̀nà igbogii wá tí mo fi máa ń gbà yàn ẹbùn. Ohun tí mo-- itori ǹkan tí mo ṣe fẹ́ fún ni lẹ́bùn, tàbí irú ẹni tí mo fẹ́ fún lẹ́bùn. Mo máa wò bóyá ọkùnrin ni àbí obìnrin, ohun tí ó ń ṣe ní ọjọ́ náà tí mo ṣe fẹ́ fún lẹ́bùn, bóyá ó ń ṣe ọjọ́ àríyá ni, bóyá ó ń ṣe ìyọ̀nda ni, bóyá irú ẹni bẹ́ẹ̀ bi ọmọ ni. Ọjà gbági ni mo fẹ́ràn láti lọ máa ra ẹbùn nítorí pé ó ní owó pọ́kú, ènìyàn sì máa rí ọ̀pọ̀lọpọ̀ ohun rà ní ibi bẹ́ẹ̀. Ohun tí mo fún yàn kẹ́yin, ọ̀un nàa ni owó.

Ìrìnàjò tí ó jìnnà jù lọ tí mo rìn ni pé, ó ti lè jẹ́ pé mo fẹ́ràn láti máa rin ìrìnàjò tí ó jìnnà jù, ṣùgbọ́n èyí tí mo rìn lọ sí orílẹ̀-èdè China ni, ní nǹkan bí ọdún mẹ́wàá sẹ́yìn. Nígbà tí ìṣe gbé mi lọ síbẹ̀, mo lọ láti lọ gba ọ̀rọ̀, àti láti lọ gba-- àti láti lọ wo àwọn eré sinimá tí wọ́n ń ṣe ní orílẹ̀-èdè China ni. Èmi àti ọ̀gbẹ́ni Rashidi akíkunmi ni a jọ lọ ní nǹkan bí ọdún mẹ́wàá tí mo ń sọ yìí. Ìgbà mélòó ó gbà tó nǹkan bí ogún ọjọ́ kí n tó padà wá sí orílẹ̀-èdè Nàìjíríà.

Ní ilẹ̀ Yorùbá, onírúurú ìlù ni a ní. A ní ìlù bàtá, a ní ìlù àgídìgbo, omele àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ̀mbé náà ò gbẹ́yìn, àwọn ìlú yi dára a máa ń lọ fún àríyá àti àwọn kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n onílù kan tí à ń pè ní ìlù tí ó ń sọ̀rọ̀, ìlú náà sì ni ìlú gangan. Àwọn ọkùnrin ni ó máa ń lù, a máa ń lù oní agbá àríyá, lóde àti àwọn ibi tó pọ̀ lóríṣiríṣi, ó máa ń dún. Ẹni ti o ba si ye no maa ye.

Oríkìí ní ilẹ̀ Yorùbá jẹ́ ohun tí ó ń wún ni lórí púpọ̀. A máa ń kí ènìyàn gẹ́gẹ́ bí irú ẹni tí ènìyàn jẹ́, ìlú tó ti wà, iṣẹ́ tí ẹni náà ń ṣe. Gẹ́gẹ́ bí ọmọ Ibadan, wọn a máa kí wa wí pé "Ibadan ọmọ a jọ òrò sùn, ọmọ a jẹ igbin yó, ọmọ a fi kara hun fọ́rí hun. Ibadan májà májà lọ́jọ́ àná, ohun ló kó bàbá wọn lẹ́rú lọ. Ìlú Ogunmola olodogbo kerin lo ju ogun ìlú latóṣà, ìlú àáre ọ̀nà kakanfo." Àwọn bí a ti ń kí ọmọ Ibadan re, èyí ń fi ìtàn àti gbògbò ìgbésí ayé ọmọ Ibadan hàn nínú oríkìí náà. Àwọn àgbàlagbà tàbí àwọn ìyá ni ó máa ń pa àwọn oríkìí báyìí, won a máa kí ènìyàn gẹ́gẹ́ bí oríkìí rẹ̀, ìlú tó ti jáde wá, agboolè ti o ti jáde wá. Bi a se n kii won ni ile baba won, àwọn ọ̀nà ti a n gba ki yan re.

A bí mi ní ọjọ́ kẹtalá nínú oṣù kejì. Mo fẹ́ràn oṣù náà dáradára. Oṣù kejì ni a bí mi, bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ a máa sọ pé àwọn tí wọ́n bí nínú oṣù kejì, oṣù wọn o pẹ. Ṣùgbọ́n mo rò pé ìrọ́ n lá gbaà ni. Nínú oṣù kejì ni a bí mi, tí àmì zodiac mi sì jẹ́ àmì omi. Aquarius ni àmì zodiac mi.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti máa pa owó pamọ́. A lè pa owó mó sí báǹkì wa, ó sì tún ní àwọn orílẹ̀ oríṣiríṣi áàpù lórí ẹ̀rọ alágbèéká wa tí a lè fi pa owó pamọ́. Ọ̀kan gbòógì nínú rẹ̀ ni Cowrywise, ọ̀kan mìíràn tí otú gbajúgbajà náà ni Money Keeping. Oríṣiríṣi àwọn ọ̀nà tí a lè gbà fọwọ́ pamọ́ rè. Ìyan le fọwọ́ pamọ́ sínú kóló. A lè dájọ láti fi owó pamọ́. Ó dára púpọ̀ láti máa fi owó pamọ́ láti lè ní owó tí a máa rí lò lọ́jọ́ iwájú ni.

Iyán, ọ̀kan lára àwọn oúnjẹ gbòógì ní ilẹ̀ Yorùbá ni iyán jẹ́. Ó ti lè jẹ́ pé kì ṣe ilẹ̀ Yorùbá nìkan la ti ń jẹ iyán, kí ṣe orílẹ̀èdè Nàìjíríà nìkan la ti ń jẹ iyán. Àwọn Igbo náà a máa jẹ iyán. Àwọn orílẹ̀ èdè bíi Benin Republic àwọn náà a máa jẹ iyán àti àwọn ìlú mìíràn. Ṣùgbọ́n ilẹ̀ ni, iyán ní ilẹ̀ Yorùbá jẹ́ oúnjẹ pàtàkì. A máa fi wé oúnjẹ olowo. Wọ́n sì máa ń pè ní ọba nínú àwọn oúnjẹ nítorí pé ẹni tí ó bá lówó ló ń je iyán. Bí a ṣe ń gún iyán, iṣu ni wọ́n máa ń fi gún iyán. A máa lọ wa iṣu, a máa sèé jíná, a máa wá odó, a sì máa gún nínú rẹ̀. Onírurú ọbẹ̀ tí ó bá wú eyàn ni èèyàn lè fi jẹ oúnjẹ, jẹ iyán. Ṣùgbọ́n ẹ̀gúsí àti ẹ̀fọ́ ni ọbẹ̀ tí ó fẹ́ wọ́pọ̀ jù tí àwọn ènìyàn fi ń jẹ iyan. Ọkùnrin tàbí ẹni tàbí obìnrin ni ó lè gún iysn. Ẹni tí ó ní ìsan dáradára ni ó lè gún iyan. Iyán máa dùn púpọ̀ ó dára.

N kò tilẹ̀ lè sọ. Ṣùgbọ́n mo máa máa lò tó ọgọrun gig ní ọ̀se kan nítorí pé mo máa ń lo data púpọ̀. Ṣùgbọ́n n kò ń ṣe data ọlọ́ṣọ̀ọ̀sẹ̀. Olóṣòoṣù, data tí kò lopìn lóṣoòṣù ni mo fẹ́ràn láti máa ṣe nítorí pé ó jẹ́ olówó pọ́okú, kò n ní ènìyàn lára láti lo rara.

Àjọyọ̀ ìkórè dára púpọ̀. Ní ìgbà tí a bá fẹ́ ṣe àjọyọ̀ ìkórè, máa jẹ́ ìgbà tí a ti gbin ǹkan sẹ́yìn ti asi ti ń kórè oko náà. Àwọn àkọ́so nínú ǹkan oko wa ni a máa kó wá láti fi ṣe àjọyọ̀ náà. Àwọn ènìyàn tó ti jáde lọ ní gbogbo ibikíbi ni wọ́n máa wá padà wá sí ìle láti wá ṣe àjọyọ̀ ìkórè náà. Ní ǹkan bí oṣù kẹwà ni àjọyọ̀ ìkórè sábà máa ń bọ́ sí. Ó máa ń dùn púpọ̀. Àwọn ènìyàn àti àwọn àgbe ni àjọyọ̀ ìkórè yìí máa ń dùn fún jù.

N kò mọ̀ bí a ti ń wẹ, ṣùgbọ́n mo fẹ́ràn láti máa wẹ púpọ̀ bó ti lè wẹ̀ ní ìwọ̀n bá díẹ̀ pẹ̀lú. Ṣùgbọ́n n kò mọ̀ bí a ti ń wẹ ara, n o lè wẹ odò ńlá, ṣùgbọ́n mo lè wẹ odò kékeré tàbí kí n dún sí etídò. N kò fẹ́ràn láti lọ máa wẹ láàárín odò púpọ̀ wárà nítorí ẹrù a máa bà mí kí ẹja ńlá, ejò ọni tàbí odò tàbí olúwẹrí kí ó má ba gbé mí lọ.

Ní ilẹ̀ Yorùbá, a máa ń kọ orin láti fi ọmọ sun. Onírúurú orin ló wà. Ọ̀kan gbòógì nínú àwọn òrin yìí náà ni: "Jọ̀ọ́npẹ̀, jọ̀ọ́npẹ̀ ó, jọ̀ọ́npẹ̀, jọ̀ọ́npẹ̀, jọ̀ọ́npẹ̀ ó. Jọ̀ọ́npẹ̀, ẹ bá ń gbọ́mọ yi ó. Jọ̀ọ́npẹ̀, wá na mí yó, jọ̀ọ́npẹ̀. Apemomo mo sun. Ọmọ kò na igi, igi sun. Igi kò sọ̀kún ilé, ilé sun." Àwọn orin yìí dára púpọ̀ láti máa kọ. Àwọn ìyá ni ó máa ń kọ orin náà.

Ìlú Èkó wà lára àwọn ìlú tó jìnnà tí mo máa ń lọ. Ìlú náà jìnnà gidi gan. Ó jìnnà bí ojú ọ̀nà sí Èkó. Ìlú náà jìnnà púpọ̀. N kò ń lọ lálẹ́. Àárọ̀ kùtùkùtù ni mo máa ń gbéra. Kí ń ba lè dé bẹ̀ ní ìrọ̀lẹ́. Ìlú náà jìnnà gidi gan. Wọ́n máa ń gbá mi tó nǹkan bí i ògùn bí i wákàtí mẹ́wàá láti lọ àti láti padà. Ìlú náà jìnnà púpọ̀. Ọkọ̀ Èkó ni mo fẹ́ràn láti máa wọ̀.

Ki òlàjú tó dé, kí ike tó dé, kí irin tó dé, ìkòkò amọ̀ jẹ́ ohun tí ó gbajúgbajà láàrin wa ní ilẹ̀ Yorùbá. Ìkòkò amọ̀ ni a fi ń jẹun, ìkòkò amọ̀ ni a fi ń pọnmi, ìkòkò amọ̀ la fi ń dáná. Ìkòkò amọ̀ ni a máa ń lò fún ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí a ń ṣe. Inú ilẹ̀ ni a ti máa ń rí amọ̀. Bí a ṣe ń ṣe amọ̀, a máa mọ amọ̀ náà. Lẹ́yìn ìgbà tí a bá mọ̀, a máa sa, a de máa sun wọ́n jìnà dáradára kí ó le le.

Ó dára láti máa mú àgbàlá mọ́, ó dára láti máa gbá àgbàlá lóòrèkóòrè. Iṣẹ́ obìnrin ni, àwọn obìnrin ìle ni ó máa ń gbá àgbàlá, wọn a máa gbá nígbà bíi ẹ́ẹ̀mẹ́jì tàbí ẹ́ẹ̀mẹ́ta lójúmọ́. Èyí kò ní jẹ́ kí ilé kí ó dọ̀tí rara, wọ́n sì ní ìmọ́tótó obori àrùn gbogbo. Ó dára láti máa gbá àgbàlá dáradára.

Oúnjẹ tí mo rántí fún ìgbà pípẹ́ ni lasagna. Ó nígbà tí mo lọ sí orílẹ̀-èdè Amẹ́ríkà, èmi pẹ̀lú ẹ̀gbọ́n mi láti lọ gbafẹ́ fún ìgbà díẹ̀. Èmi àti àwọn mọ̀lẹ́bí mi ti ó wà níbẹ̀ ni a jọ wà pẹ̀lú. Ni orí tábìlì ni a sì ti rí lasagna onírúurú ọtí ẹlẹ́rìndòdò. Mo rántí rẹ̀ ipé oúnjẹ náà dùn púpọ̀. Ó dùn púpọ̀, mo sì máa rántí nígbà gbogbo di òní.

Wọ́n ní ilé la ti ń kọ́ ẹ̀ṣọ́ ròde, ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí àwọn ọmọdé ò ní ṣe, ó jẹ́ ara nǹkan tí wọ́n wò láti ara àwọn asíwájú wọn. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni ọmọdé lè kọ́ láti owo wa. Wọ́n ní ọmọdé máa ń kọ́ bí a tí ń fẹ́ ẹ ni, ó sì máa ń kó àwọn ìwà burúkú náà. A gbọdọ̀ kọ wọn dáadáa, a gbọdọ̀ máa gbà wọ́n ní ìmọ̀ràn, a gbọdọ̀ máa ṣe ohun tí ó tọ́ níwájú wọn. Ọmọ kékeré a máa wo gbogbo ìwà tí a bá ń hù.

Ọbẹ̀ ata ó dára púpọ̀. Kò sí nǹkan tí a kò lè fi ọbẹ̀ ata jẹ. A lè fi jẹ iṣu, a lè fi jẹ ìrẹsì, a lè fi jẹ ẹwà, a lè fi jẹ kọ́kọré, a lè fi jẹ àmàlà àti onírúurú nǹkan. Báwo ni a ṣe ń se ọbẹ̀ ata? A máa ra ata rodo, sọ̀mbọ̀ àti tòmátò àti ata lóríṣiríṣi. A máa ra àlùbọ́sà, su- ó máa dá lórí bí a ṣe fẹ́ jẹ́ kí ata náà ta tó. Tí a bá fẹ́ jẹ́ kí ata náà tà, a máa lo ata rodo tó pọ̀. Tí a bá fẹ́ jẹ́-- tí a kò bá fẹ́ kí ata náà tá, tòmátò ló máa pọ̀jù nínú ata náà. A máa lòó lẹ́yìn tí a bá lọ́tán, a máa mú òróró, a máa gbé kaná, a máa da ata náà sí, a máa fi maggí, iyọ̀ àti ẹ̀jà àti ẹran sí. Àwọn ènìyàn fẹ́ràn rẹ̀, gbogbo ènìyàn ni ó fẹ́ràn rẹ̀, èmi náà fẹ́ràn rẹ̀.

Orin jẹ́ ọ̀kan lára nǹkan gbòógì tí ó máa ń mú orí ènìyàn yá. Kò sì ṣí àṣà kan tàbí ènìyàn kan tí kò fẹ́ràn láti máa gbọ́ orin. Onírúurú orin ló wà, jùjú, highlife, àpàlà, wéré, fújì, orin ẹ̀sìn lóríṣiríṣi, àṣitun láàwon orin ìgbàlódé bí i ti hiphop, amapiano àti onírúurú orin. Ṣùgbọ́n mo fẹ́ràn láti máa gbọ́ orin púpọ̀. Mo fẹ́ràn láti máa gbọ́ orin ní gbogbo ìgbà, gbogbo nǹkan tí ó bá ń ṣẹlẹ̀ sí mi àti ní gbogbo àkókò ni mo ní orin fún, orin ìgbà tí inú mi áadùn, ìgbà tí inú mi kò bá dùn tó, ìgbà tí mo bá fẹ́ ṣiṣẹ́, ìgbà tí mo bá fẹ́ ṣeré onírúurú orin ni ó wà fún àṣìko kọ̀ọ̀kan. Mo fẹ́ràn láti máa gbọ́ Ọ̀gbẹ́ni Dàmèènì Ogulu, tí ó gba orin ènìyàn mọ́ sí Burna Boy, nítorí pé ó mọ̀ orin kọ̀ púpọ̀. Orin máa ń mú mi lára púpọ̀, ó máa ń wọnú ara mi, a sì máa jẹ́ kí orí mi dìde púpọ̀.

Ọjọ́ ìsinmi wà lára àwọn ọjọ́ tí mo fẹ́ràn jù lọ ní ọjọ́, ọjọ́ àkọ́kọ́ ọ̀sẹ̀. Ni ọjọ́ yìí mo máa ń pẹ́jí díẹ̀. Lẹ́yìn ìgbà tí mo bá jí, mo máa ṣe eré ìdárayá fún nǹkan bí i ìṣẹ́jú márùn-ún péré. Mo máa gbé tíì tàbí kọfí kaná. Lẹ́yìn ìgbà tí mo bá gbé kaná, mo máa mú, mo sì máa tún ilé ṣe. Lẹ́yìn ìgbà tí mo bá tún ilé ṣe, mo máa lọ sí ilé ìjọsìn láti lọ bá Ọlọ́run jọ́sìn. Lẹ́yìn ìgbà tí mo bá jáde, mo máa lọ sí ìgboro láti lọ pàdé àwọn ọ̀rẹ́ mi àti láti lọ wo tàbí kí n lọ wo eré bọ́ọ̀lù. Nítorí pé eré bọ́ọ̀lù sábà máa ń bọ́ sí ọjọ́ ìsinmi. Mo fẹ́ràn láti máa wo eré bọ́ọ̀lù pa.

Bẹ́ẹ̀ni, onírúurú ímeèlì wà lóríṣiríṣi. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ímeèlì àìwúlò ni mo máa ń gbà lóòrèkóòrè. Àwọn ímeèlì tí kò wúlò ràrá, àwọn ímeèlì tí n kò ní, tí mi kò nílò ni o máa ń wọ inú ímeèlì mi lọ́pọ̀ ìgbà. Èyí máa ń munún bi mi nítorí pé un kò fẹ́ràn láti máa gba àwọn ímeèlì tí kò dára tó. Irú àwọn ímeèlì báyìí o le kóba ènìyàn.

Ìyá mi ni ó máa ń ṣe oúnjẹ ní ilé wa. Ó mọ oúnjẹ ṣe púpọ̀. Óun ní òpinnù nítorí pé òun ni obìnrin ilé wa láti máa ń se oúnjẹ ní òrékòrè. A máa ń ran lọ́wọ́, àwa ọmọ rẹ̀. Ẹ̀gbọ́n mi obìnrin náà tilẹ̀ máa ń ràn lọ́wọ́ ní ọ̀pọ̀ ìgbà. Ṣùgbọ́n ní ìgbàjọdùn, kò yi ṣe ìyá mi nìkan ló máa ń dáná. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wá láti àdúgbò àti àwọn ènìyàn àti àwọn tí a kò fi iwepé láti wá bá wa dáná.

Iṣẹ́ ilé-iṣẹ́ dára púpọ̀. Ó dára púpọ̀ láti máa ṣe iṣẹ́ ilé-iṣẹ́. Wọn a máa fún ni ní owó lóòrèkóòrè. Ṣùgbọ́n ilé iṣẹ́ tí mo ti ṣiṣẹ́ rí ni ilé iṣẹ́ tí wọ́n tí ń ṣe ìpápánu, ilé iṣẹ́ yálè. Ilé iṣẹ́ náà tóbi púpọ̀. A máa ń ṣiṣẹ́ fún ǹkan bíi wákàtí méjìlá lójoojúmọ́. Ohun ìṣónira náà ni iṣẹ́ tí ó máa ń bọ sí òru. Nítorí pé a máa ń ṣiṣẹ́ fún wákàtí méjìlá ní òru. Èyí le mú kí ó le púpọ̀ ó sì máa ń gba ọ̀pọ̀lọpọ̀ àsìkò ènìyàn. Iṣẹ́ náà le púpọ̀ gidi gan.

Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá jẹ oúnjẹ sẹ́kù, ni mo máa ń gbé pamọ́ nínú kí n gbe sínú ẹ̀rọ amúǹkantutù tàbí kí n gbe tí ó bá ti tutù ní ọ̀pọ̀ ìgbà kí n gbe sínú microwave. Ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà tí oúnjẹ náà bá ti bàjẹ́, a máa ń gbé lọ fún ajá tàbí àwọn ohun ọ̀sìn ni.

N kò tílẹ̀ lè ka iye ìgbà tí mo máa ń fọ ọwọ́ lójojùmó, ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà, mo lè fọ ọwọ́ tó nǹkan bí ogún ìgbà ní ojú mó. Ní ọ̀pọ̀ ìgbà tí mo bá ti fi ọwọ́ ṣe nǹkan tí kò dára tàbí tí mo bá mú nǹkan tí kò dára, kí n máa ba à fi ọwọ́ ìdọ̀tí ko ojú mi kí àwọn kòkòrò àìrí kí ó má ṣe wọ ojú mi. Láti lè máa fa àwọn kòkòrò sí ojú, mo sì máa ń fọ ọwọ́ ní òrékọ́òrẹ́ àti nígbà kú ìgbà tí mo bá fi ọwọ́ kan ǹkan aìmọ̀.